Alákọ̀kọ́, òhun ni ẹ̀rọ iṣẹ́ bí i kọ̀mpútà, fóònù tàbí ẹ̀rọ amúgbálẹ́gbẹ̀ẹ́ tí a fi ń siṣẹ́. Ikeji, ìmọ̀ àti ọgbọ́n. Ìmọ̀ ẹni ṣe pàtàkì, ó ṣe kókó nínú iṣẹ́ tí ènìyàn ń ṣe. Ẹlẹ́ẹ̀kẹta jẹ́ àkókò. Mímọ̀ àkókò lò dáadáa ni ń jẹ́ kí iṣẹ́ lọ ní rọrùn. Ẹlẹ́ẹ̀kẹrin, ìbáṣepọ̀ dáadáa. Lílo èdè ìbánisọ̀rọ̀ pẹ̀lú ẹlòmíì, ó má ń tẹ́ wọn lọ́rùn àti kí èèyàn bá wọn ní ìbáṣepọ̀ rere, òun náà ló má ń mú ilé iṣẹ́ lọ síwájú. Ẹlẹ́ẹ̀karùn ún, ohun èlò ìkọ̀wé bí ìwé, kọ̀mpútà tàbí áàpù ìkọ̀wé. Ẹlẹ́ẹ̀kẹfà, àyíká iṣẹ́ tó dára. Ibi tí ó mọ́ tí kò ní ariwo púpọ̀ tí ó sì ní àlàáfíà.

Bẹ́ẹ̀ni, owó tí mò ń gbà dára gan. Ó tó fún gbogbo ohun tí mo ní láti ṣe àti ata àwọn adúróṣinṣìn mi. Mò lè ra ohun tó ṣe pàtàkì sí mi, ṣé nísìnyí ni àbí láti lò ní ọjọ́ ọ̀la àti láti ṣe àwọn àfojúsùn mi. Ní gbogbo iṣẹ́ mi, mo ní ìtẹ́lọ́rùn nítorí wípé orí ọ̀fẹ́ tí mo ní láti rí iṣẹ́ ẹlòmíì wá láti ọdún tó ti pẹ́ kò rí. Nínú owó tí mò ń gbà fún iṣẹ́, ibẹ̀ náà ni mo ti ń tọ́jú àwọn ọmọ mi. Lọ́kọ mi náà ti ń pa tẹ̀tẹ̀ à ń pa pọ̀ láti fi tọ ẹbí, láti fi tọ ará, láti fi ṣere, láti fi jẹun, láti fi mu. Nítorí náà, mo dúpẹ́ fun iṣẹ́ tí mo rí, owó tí mo sì ń gbà ó tẹ mí lọ́rùn.

Ha! Fún mi, mo fẹ́ràn míní ice cream tó dùn gan, tó sì rọrùn láti jẹ. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà, mo nífẹ̀ẹ́ sí chocolate nítorí pé adùn tí ó jinlẹ̀ ó wà nínú rẹ̀, ó sì máa ń jẹ́ kí inú mi dùn gan ni. Síbẹ̀, ikán náà wá ti jẹ́ vanilla tí ó dára náà ṣùgbọ́n ṣúgà ti rẹ̀ ò pọ̀. Nígbà mí tí bá rí pé bóyá mo ní mo ti fẹ́ máa ní jẹ̀dí, bẹ́ẹ̀dẹ́ ni mo fẹ́ gbádùn ice cream. Mo nídi ǹkan tó tutù lásìkò òun. Bóyá mo ti rìn rìnrìn nínú oòrùn, ó lè bọ́ sí ijọ́ tí mo bá lọ sí ọjà láti lọ ra àwọn oúnjẹ sílé ní oríṣiríṣi ní ẹ̀ka ẹ̀ka tí màá ṣe láti gbé sínú amúnútutù to ri a maa ń lò nílé. Tí màá ti wá rìn tó ti rẹ̀ mí, mo máa wá àwọn tó máa ń ta ice cream tí màá wá ní, "ha! Ewó lẹ ní nínú àwọn flavor mi o. Ṣé strawberry ni àbí chocolate àbí vanilla?" Tí bàá rí strawberry, ma màá mu ṣùgbọ́n eléyi to máa ń dùn mọ̀ mí nínú jù nínú rẹ̀. Òun ni chocolate tí ó bá wá sí, màá wá lọ fún imí tí ó bá wà. Àwọn ọmọ mi náà máa ń nífẹ̀ẹ́ rẹ̀. Tí wọ́n bá dé wá ní, "ha! Ìyá mi dáadáa, eléyi tẹ́ lọ sí ọjà lónìí ṣé ẹ bá wa ra ice cream bọ̀." Màá ní, "ha! Tí bàá ní kí n rà lẹ́ẹ̀, yóò ti yọ́ kẹ̀ tó dé láti ilé ìwé ṣùgbọ́n mi ò ra. Ǹkan mi ni mo rà fún yín." So mo láìkì chocolate dáadáa nínú ice cream. Ẹ ṣeun.

Rárá o, mi ò kín tọ́jú fáìlì sórí kílàudu Gbogbo ohun tí a bá sọ níbí àbí tí a fi ṣe jíròrò, orí ibí náà ni ó wà tí bá tiẹ́ dẹ̀ ní ìdí láti tún yẹ̀ wò. Àwọn tí mo máa ń lò, àwọn nibi Google Drive, àwọn bí Dropbox àwọn ni mo máa ń lò láti fi tọ́jú nǹkan tí màá le ní orí ọ̀fẹ́ sì nígbà tí o bá mú mi, mi ò kín lo kílàádu. Gbogbo àwọn àìlera nínú lílo kílàádu o náà ni pé bóyẹ́ ẹni tó mọ̀ nípa iru òhun tí ò ń ṣe wọ́n lè ní ásẹ́ẹ̀sì sí tí o ò bá ní kọ́kọ́rọ́ tó fi ti pa mọ́ láti má jẹ́ kí ẹnibọ̀dì lè lò ó. Elẹ́ẹ̀kejì, àwọn àkáàsí náà wọ́n lè lórí ọ̀fẹ́ sì tíwà lára wọn ò ní lè rí ìlò mọ́ nígbà tí wọ́n bá ti fi àwọn líńks tí óò dára láti fi wò tó ti fi gbà mọ́ lọ́wọ́. Elẹ́ẹ̀kẹta, tó bá fi sórí kílàádu tí o ò tíì rí í ẹ̀ ìńtánẹ́ẹ̀tì láti yẹ̀ wò ní àsẹ̀kọ̀ àti àkókò tí ìwọ tó ni nǹkan rẹ tó fi síbẹ̀ tóò lè rí yẹ̀ wò, wàhálà mi náà tó ni. Torí ẹ Google Drive dára púpọ̀, Dropbox ó dára púpọ̀ láti lò.